Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan. Òun tí mo bá máa ṣe ní ẹni báyìí, màá ti ṣètò ẹ sílẹ̀. Ní kìíní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, lẹ́ẹ̀kẹrin. Ó dára kí èèyàn máa ṣe ètò ǹkan. Nídi èyí, wà á ti mọ ǹkan tó ǹkan, tó bá ti ṣèki ní, wà á ti mọ ǹkan tó ǹkan. Ó kan ni jí kò kan má ṣe nkan tó wù ọ́ọ títí títí ilẹ̀ yóò fi ṣú. Ṣùgbọ́n tó bá ti ní ètò ǹkan tó fẹ́ ṣe, wá a kàn máa mú wọn ṣe ní ẹyọ kọ̀ọ̀kan, láti ran ẹ, láti ran ọjọ́ yẹn lọ́wọ́. Ó dára kí èèyàn máa ní ètò ǹkan tó fẹ́ ṣe o. Ó dára kí èèyàn máa ní ètò ǹkan tó fẹ́ ṣe. Kò kàn máa mọ̀ pé bí a ti lé, tí ilẹ̀ bá ti mọ́ báyìí, ó ṣa máa ṣe káàkiri. Tí èèyàn ò bá ní ètò, a kàn ṣa máa rí i ṣẹ́ ká, a máa jẹ àjà, àjámọ̀ àtà mọ́ àtà mọ́ àtà mọ́ àjà mọ́, n tí ó máa ṣe ṣúlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n tó bá ti ní ètò pé nǹkan báyì ni mo fẹ́ ṣe tó dé tí kó sílé tàbí kò tí e fi ètò sí pé nísinyì láti ago ago mẹ́sàn títí di ago mẹ́wàá, ǹkan tí mo máa ṣe lélẹ̀yi, láti ago mọ́kànlá títí di ago méjìlá, ǹkan tí mo máa gbé ṣe lélẹ̀ yìí, èèyàn máa, ó máa, a ti ṣe ohun fún oníkálukú, fún ẹni tán, ó máa jẹ́ kí, eh, ó máa, ó máa rọrùn. Ǹkan tó yẹ kó ṣe lónìí kò ní ṣe kí ní, kò ní sún sí ọjọ́, ọjọ́ ọ̀la, torí pé ó ti ní ètò pé nǹkan báyìí báyìí òun ni mo máa ṣe. Kì í ṣe títọ́jọ́ nìkan náà ni. Ní ìgbà mi ó lè jẹ́ wípé ayé ti ta ayé èèyàn, ọ̀rọ̀ ta ayé èèyàn àti, àti tẹ̀síwájú ènìyàn. Ohun báyìí ni mo fẹ́ ṣe nínú ọdún yìí, ó máa ti ní ètò ẹ sílẹ̀. Ohun báyìí mo fẹ́ ṣe ní, eh, sáà, sáà kínní, a ti ṣe sílẹ̀. Tó bá kàn tí ń wọ inú ọdún yẹn ni ó ti mọ̀ pé nǹkan báyìí ló ń fẹ́ ṣe. Ntí kò ní létò láti ṣe kò ní ṣe, á tó fi sí, sí ọjọ́ ọdún mi. Èyí dára, ó máa jẹ́ kí, eh, ayé èèyàn kó wà organize, ó máa jẹ́ kí ayé èèyàn kí ó ní, kí kó ní ètò. Ó kàn ni máa ṣe ǹkan kan tó bá ti rí, kì í ṣe ǹkan tó bá ti wá sọ́dọ̀ ẹ náà ló ṣe ǹkan. Ṣùgbọ́n wà á ṣe ohun tó ti ní ètò láti ṣe gẹ́gẹ́ bẹ̀ náà.

Báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Ehn, ìkíni ó pò-- ehn, ó pé orí-- ọ̀nà pé oríṣìíríṣìí tí mo fi máa ń gbọ́, ehn, ìró àwọn oníbàárà. Ìkíni, ehn, ní ilẹ̀ ibi tí mò ń gbé, ibi ilẹ̀ ibi tí mo wà, àwọn oníbàárà eni tó, wọ́n máa ń kiri nǹkan kọjà ni ní àdúgbò. Tí irúfẹ́ àwọn ẹni tó ń kiri tá n bàárà, tí o n bá, bá ara wa ra ọjà, tó bá ti kọjá bẹ́ẹ̀, wọ́n máa ti pe, wọ́n á, á sọ ìdí ohun tí wa ní àrọ́wọ́tó. Ehn, èèyàn á dẹ̀ bọ́ta sí oníbàárà pé, àh, kí ni ẹ gbé wálé ní o? Kí ni a rí ra lọ́dọ̀ yin lónìí o? Á jọ sọ̀rọ̀. Á jọ ṣe, ehn, ìdúná, idunaá, á jọ dúná ohun tí, ehn, a fẹ́ rà, ohun tí ó fẹ́ tà." iyẹn jẹ́ ọ̀nà kínní. Ọ̀nà kejì, òun ni pé, ẹ kí, láti máa fi ẹ̀rọ ìléwọ́ tí à ń pè ní fóònù láti máa bá ara wa sọ̀rọ̀. Tí oníbàárà náà tó bá nti ohun tí ó fẹ́ tà tàbí ohun tí ó fẹ́ sọ, a ṣe kíni, a á pè, "nǹkan báyìí, báyìí, báyìí mo ti ní o, ó ti wá o. Tí ẹ bá fẹ́ irúfẹ́ nǹkan báyìí, ẹ yọjú sí mi ní, ehn, sọ́ọ̀bù mi o." ẹ̀mí náà tó bá jẹ́ pé mo fẹ́ ta nǹkan fún ènìyàn tàbí mo fẹ́ ra nǹkan fún, ra nǹkan lọ́dọ̀ ènìyàn, màá gbé, màá tẹ̀ laago. Mo lè pè tàbí kí n sì, kí n fi àtẹ̀jíṣẹ́, kí n fi ránṣẹ́ sí onítàn pé, "nǹkan báyìí, báyìí, báyìí" nípa ríra tàbí, tàbí títa.

Báwo ni mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ẹ̀ ó ní ṣe pẹ̀lú owó náà tí mo fẹ́ pín pẹ̀lú ọ̀rẹ́. Ṣé èmi àti wọ́n jọ ṣe wa-- ṣé ajọpa òwò pọ̀ ni? Bí bá ti jẹ́ pé ajọpa òwò pọ̀ ni, ẹ́ hẹ́n, pínpín owó náà ó lè wà-- pínpín owó láàárín àwọn ọ̀rẹ́ ó lè wáyé. Kí a sọ pé bóyá èmi àti àwọn ọ̀rẹ́ mi a jọ ṣe, ẹ́, bisinesi, a jọ gba òwò pọ̀, ẹ́, pínpín owó náà ó, ó máa dá léèrè pé owó, owó wo owó, ẹ́ hẹ́n, iye owó tí oníkálukú wa ta fi sílẹ̀ láti ṣe, ẹ́, òwò òhún. Ní àkọ́kọ́ bóyá pé ó fi, ẹ́, ẹ́, èèyàn kan fi owó ìpín méjì sílẹ̀, èèyàn kan fi owó ìpín mẹ́ta sílẹ̀, èèyàn kan fi owó ìpín, ẹ́, mẹ́rin sílẹ̀. Ikiní ikejì, ẹ́, àti ìkẹta wa. Bí a ṣe f'owó sílẹ̀ náà, òun náà la ṣe máa pín èrè tó wà ní orí, orí ẹ. Èyí tí ó fi sílẹ̀ jù á gbà jù, èyí tí ó fi sílẹ̀ tẹ́lẹ̀ náà á gbà jù, èyí tí ó fi sílẹ̀ díẹ̀ náà, òun náà á gbà jù. Bá ṣe máa pín owó, òun náà nìyẹn ó.

Nígbà wo ni mo máa ń fọ aṣọ? Kò sí ìgbà tí èmi ò le fọ aṣọ náà o. Gbogbo ọjọ́ tí gẹ́gẹ́ bí ayé bá ti wà, oun ní máa ń fọ aṣọ. Ṣùgbọ́n ní ìgbà tí ọjọ́ tí mo máa ń sábà fọ aṣọ, òun ni ọjọ́ sátọ̀de, ní sáà tí dé, ọjọ́, ọjọ́ àbámẹ́ta, ọjọ́ àbámẹ́ta ni mo máa ń sábà fọ aṣọ. Torí ọjọ́ yìí à ń lọ ibi iṣẹ́, à lọ ibi iṣẹ́, iṣẹ́ titi inú ilé òun ni a máa ń ṣe ní ní ọjọ́, ní ọjọ́ àbámẹ́ta yẹ Bí a yẹ nígbà tí òṣìṣẹ́ iṣẹ́ titi ojoojúmọ́ máa ń ya ìgbà sọ́tọ̀ láti fọ aṣọ, láti àwọn aṣọ tí mo ti lò láti ọjọ́ bíi mẹ́fà sẹ́hín. Ọjọ́ yẹn ni a á fọ àwọn aṣọ náà àti àwọn aṣọ tókù, aṣọ aṣọ iṣẹ́ ni o, aṣọ ilé ni o, aṣọ ìdí ojú fèrèsé ni o. Gbogbo àwọn aṣọ irúfẹ́, gbogbo aṣọ bẹ́ẹ̀ òun ni a kò síta lọ́jọ́ náà tí a á fọ gbogbo wọn pátá.

Ṣé mo fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà? Hmm, èmi jẹ́ ènìyàn kan tó yẹ pé mo máa ń fẹ́ ìmọ̀ toto, mo dè máa ń fẹ́ kí n mọ bí a ti ṣe oúnjẹ tí mo máa ń jẹ. Nídìí èyí àti ra oúnjẹ ní ojú pópó ó máa ń tì mí ní ara. Nítorí nǹkan tí mo máa ń bèrè lọ́wọ́ ara mi ni wípé, ǹjẹ́ o mọ bí wón ti ṣe oúnjẹ náà? Ǹjẹ́ o mọ, ọ, ò, ǹjẹ́ o mọ omi tí wón fi ṣe oúnjẹ náà? Nígbà tí mi ò bá le dáhùn àwọn ìbéèrè tí mò ń gbèrè lọ́wọ́ ara mi, mo, máa fẹ́ láti se oúnjẹ náà fún ara mi nílé. Nítorí pé mo mọ bí mo ṣe ṣí, mo mọ omi tí mo lò, mo mọ iyo tí mo fi ṣi, mo mọ ohun gbogbo. Mo lè sọ ohun gbogbo ní pàtó bí mo ṣe se oúnjẹ náà. Nítorí ìdí èyí, mo máa ń fẹ́ jẹ oun-- jẹ oúnjẹ nílé dípò kí n lọ ra oúnjẹ ní òpópónà láti jẹ.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etí gbọ́ bí méjì ni mo ní. Ìkan kékeré, ìkan ẹ́n nílá, èyí bí irú elé ti wọ́n máa ń lò fún orin, ní orin ṣíṣe ní inú studio orin. Irú méjì tí mo, tí mo ní, òun ni yẹn. Mi ò kí ń sábà lo, mo máa, mi ò kí ń sábà lo. Mo máa ń lo fọ́ọ̀nù mi. Iyẹn ẹ̀rọ ìléwá, mo máa ń lò bẹ́ẹ̀ ni. Mi ò kí ń sábà lo etí gbọ́ náà bí alára.

Kí ni, kí ni ìlànà ìpolówó mi? Ehn, tí mo bá fẹ́ polówó ohun tí mò ń tà, tàbí iṣẹ́ tí mò ń ṣe. Ọ̀nà poríṣìíríṣìí, a-- mo lè polówó e ní orí, ehn, ẹ̀rọ, ẹ̀rọ ọwọ́, ẹ̀rọ ìléwọ́ mi. Ona tí mo ti fi lè polówó e lórí, eh, ẹ̀rọ ìléwọ́ mi. Ìkínni lórí Facebook, màá yà awọ́n ohun tí mò ń ṣe tàbí kí n ṣe, ehn, fídíò kékeré tí màá fi sí orí Facebook tàbí orí wha- ori WhatsApp. Wọ́n máa ń pè kan ní statu- status. Orí ibẹ̀ náà mo lè gbé àwòrán nnkan tí mò ń tà tàbí kí n ṣe fídíò kékeré kí n fi ṣe, kí n fi ránṣẹ́ sí orí WhatsApp tí àwọn tí ó ní nọ́mbà mi tàbí kọ́ntáktì mi tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n lè máa-- tọ́n bá dẹ̀ ti rí, wọ́n a sùn-- wọ́n a ti rí ìpolówó tí mo ṣe síbẹ̀. Wọ́n máa pè mí, màá fi ìpolówó, màá fi, ehn, àwòrán yẹn sí i, màá dẹ̀ fi, màá jẹ́ kí wọ́n rí ohun tí mò ń tà, màá dẹ̀ jẹ́ kí wọ́n ní nọ́mbà mi tí wọ́n bá ti rí, tí wọ́n bá dẹ̀ ti need, nílò ohun tí mo polówó, wọ́n a fi nọ́mbà yẹn, wọ́n á fi pè mí. Ehn, à-- ìwé, ẹ̀, ọ̀nà míi tí mo tún lè gba polówó òun ni pé kí n máa lọ sí ibi tí ilé, ibi tí mo mọ̀ pé wọ́n ti ń ra nǹkan náà, tí n lọ fi sọ fún wọn pé "nǹkan báyìí ò, mo ni o."

Báwo ni mo ṣe máa ń ṣiṣẹ́? Báwo ni ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ẹ̀ kíni ìró àfojúsùn mi ohun ni pé èèyàn kan kò lè dágbó ṣe. Ní fún ìdí èyí, mo máa ń ní àwọn tí èèyàn máa ń bá ṣiṣẹ́ pọ̀ nígbà tí ó bá wà lẹ́nu iṣẹ́ tàbí mo gbé iṣẹ́ fún èèyàn kan ni. Ẹ̀ kíni òun ni pé ó yẹ kí ìbáṣepọ̀ tó dán mọ́rán ko wà láàrin àwa méjèèjì, iyẹn èmi àti àwọn tó kù tí a jọ ń ṣiṣẹ́ pọ̀. Torí mi ò lè dáṣe, àwọn náà wòn lè dáṣe. A nílò ìrànlọ́wọ́ ara wa láti ṣiṣẹ́ pọ̀ ká lè ní èsì ayọ̀, ìyẹn tí wọ́n ń pè ní good result. Tí kò bá sí ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin wa, èyí yìí kò ní wáyé. Tí èmi bá ní apá iṣẹ́ kan tó yẹ kí n ṣe, àwọn náà máa ní apá iṣẹ́ kan tó yẹ kí àwọn náà ṣe. Taa bá ṣẹ́ pọ̀ báyìí, òun ni èsì tó dára tó máa fi wáyé. Ṣùgbọ́n tí èmi bá ṣe te mi táwọn ò bá ṣe ti wọn, èsì tó dá kò ní wáyé. Ìdí èyí ni tó se jẹ́ pé ó jẹ́ kí ìbáṣepọ̀ tó dán mọ́rán ko wà láàrin àwa méjèèjì.

Kí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́? Ẹ nì, ǹkan tí mo fẹ́ kọ́ ó pọ̀, ṣùgbọ́n èyí tí mo fẹ́ mú lò, èyí tí mo fẹ́ mú ṣe òun ni kíkọ́ bí a ti ń tọ́jú, tí a ti ń tọ́ mú, èyí tí àwọn elẹ́yìnbo ń pè ní makeup. Tí mo bá ń rí i tí àwọn èèyàn bá ń ṣe ìgi tí wọ́n máa ń ṣe iṣẹ́ yìí, ó máa ń dàbí ẹ pé kémi náà kí n tí mọ̀ ọ́ ní dára dára. Ìdí tí, àrà ìdí tí mo tútùṣẹ́ ṣe fẹ́ kọ́ òun ni pé kémi náà lè máa ṣe díẹ̀ díẹ̀ sí ojú. Ìkejì òun ni pé mo rí pé owó, òun yọ, ni owó tó wà lórí ẹ̀, ó pọ̀. Tí wọ́n fí lé máa ṣe titojú tí èèyàn kan tí wọ́n ò mọ̀ gba, ìgbà, ìgbà táa ó sàn, à èmi náà fẹ́ ṣe. Yàtọ̀ sí pé kìní ọ́n, ó máa ń wù mí tí mo bá rí i lójú àwọn ènìyàn. Ó tún jẹ́ ọ̀nà tí mo tún lè gbà, tí mo tún lè máa fi ṣe iṣẹ́ tí owó fi máa wọlé, èyí tí àwọn òyìnbó ń pè ní stream of income. Ó tún jẹ́ ọ̀nà tí mo tún lè gbà láti máa rí owó wọlé yàtọ̀ sí iṣẹ́ tí mo yàn láàyò láti ṣe.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nǹkan? Nígbà tí mo bá ń dúró dè nǹkan, mi ò kí ń dúró, mi ò kí ń wà rara o. Mo ti mọ̀ pé nǹkan tí mò ń dúró dè á tọ̀ mí lọ́wọ́. Fun ìdí èyí, tí n bá ti ń dúró dè nǹkan, mo máa ń wá nǹkan mi ṣe ni. Torí pé mo mọ̀ pé ohun tí mò ń dúró dè á tẹ mí lọ́wọ́. Mi ò fẹ́ pé kí ènìyàn kan dúró kó máa ṣe nǹkan kan kó máa wò, èmi ò tí ẹ kí ń ṣe ẹni tó lè ṣe bẹ́ẹ̀ náà. Tí n bá ń dúró kí ń máa dúró dè nǹkan pé nǹkan yìí mò ń dúró dè, màá tún wo nǹkan mi tí mò lè ṣe. Nígbà tí mò ń dúró dè nǹkan mi yẹn, màá dúdú, màá ma wò nǹkan mi tí mo tún lè ṣe títí dígbà tí nǹkan ọhun tí ó fi dé tàbí tí yóò fi tẹ mí lọ́wọ́. Bí èmi ṣe máa ń ṣe nìyẹn, à torí má tí ń ṣe nǹkan mi lọ, mo mọ̀ pé mò ń ní àfojúsùn pé nǹkan, mo n retí nǹkan kan kí ó ṣẹlẹ̀. Ní ìgbà tí màá fi wá dúró, tí mi fi wá ní ṣe nǹkan kan yẹn, kò ní wù mí. Màá ní, màá fẹ́ láti máa ṣe nǹkan mi níbí mo ti ṣe ń dúró dè nǹkan tí mò ń dúró dè. Màá tún máa ṣe nǹkan mi lọ ní apá kan.

Ṣé mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí, ẹ́, ìlú mìíràn, rí. Bí ó le jẹ́ iṣẹ́ ni ó gbé mi lọ síbẹ̀ láti lọ. Ó de le jẹ́ pé àwọn, ara àwọn ará ilé mi. Ó lè jẹ́ pé àwọn ẹbí òun ni mo lọ. Òun, àwọn ni mo lọ wò ní ibẹ̀. Tí a bá ní pé káà kà ni ẹni èjì ẹta. Ìlú mìíràn tí mo ti lọ yàtọ̀ sí ìlú tí mo wà yìí. A ti tó ìlú méje tí mo ti lọ tí yàtọ̀ sí ibi tí mò ń wà nílọ́ọ̀lọ́ yìí. Àwọn mìíràn nínú wọn ó jẹ́ pé wọn ò jìnnà rárá. Ṣùgbọ́n àwọn mìíràn wọ́n jìnnà. Àwọn tí ó jìnnà yẹn gbé ya wọ́n bí i wákàtí kan àbí kó tó pé wákàtí kan a ti dé ibẹ̀. Ṣùgbọ́n irufẹ́ àwọn tó jin mii, a máa to, a máa lò tó boya bí i wákàtí márùn-ún àbí wákàtí, méje la máa lò lọ́nà láti lọ síbẹ̀. Àwọn irinṣẹ́, ohun irinṣẹ́ ni, irinṣẹ́ ni mò ń, máa ń lò lọ sí ìlú àwọn eyi tí à ń pè ní mọ́tò. Àwọn bí mo ṣe máa ń lọ bẹ̀ níyẹn.